Rárá, mi ò wọ gíláàsì. Mi ò kí ń wọ gíláàsì àyàfi ní ẹ̀ẹ̀kọ̀kan, ṣùgbọ́n mi ò wọ gíláàsì rárá ní òní nítorí wípé gíláàsì kò ń ṣe ǹkan tí mo máa ń wọ̀ ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan ni fún ìdí èyí, mi ò wọ gíláàsì báyìí báyìí.

Mo máa n, ohun tí mo máa ń ṣe tí mo bá ń sùn ni mí, tí mo bá fẹ́ sùn ni wí pé, mo máa kọ́kọ́ tí gbogbo ilẹ̀kùn ilé mi, tí mo bá ti ríi dájú pé ilẹ̀kùn lé mi ti tún, ó ti wà ní títì, mo máa ń wá lọ sí orí bẹ́ẹ̀dì, màá fi egbẹ lélẹ̀, màá ṣe àdúrà, tí n ba ti ṣàdúrà tán, ń sùn.

Inú àpò ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi si, inu àpò aṣọ. Nítorí pé tí mo bá ti n jáde, màá fi sínú àpò tí mo bá de abá lè rọrùn fún mi. Láti lè jẹ́ wípé tí mo bá ti dé ilé padà, màá le tètè ríi. Nítorí tí mo bá fi sí bó míràn, mo lè má tètè ríi tàbí kí n mọ ibi tó wà. Isi n ma dáa mú láti wọ ẹnu ilé. Ṣùgbọ́n mi ò fẹ́ iru ǹkan bẹ yẹn fún ara mi. Ibi tí n ti tètè ríi mú, ibẹ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi.

À, èmi kì í lọ síbi orin o. Mi ò fẹ́ràn kí mọ́ lọ síbi orin pa pá ni. Nìdi éyí, èmi kì í lọ síbi orin, nítorí pé ibi orin kè e mi lọ. Mi ò ti e fẹ́ràn rẹ̀ paapaa. Ṣùgbọ́n ká jáde lọ síbi tí a ti rí ìjọsìn tó dáa ṣe, mo máa ń lọ síbẹ̀. Ṣùgbọ́n ibi orin èmi kì í lọ bẹ ọ.

Inú oṣù April ọ̀run ni wọ́n bí mi ní ọdún 1993. Èmi kò mọ Yorùbá àwọn oṣù yẹn o, ṣùgbọ́n ọdún-- oṣù April ọ̀hun ni oṣù tí wọ́n bí mi.

Dáadáa, mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́. Kódà àti ìgbà tí mo ti wà ní kékeré, ni mọ̀ ti mo bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Mo máa ń gun kẹ̀kẹ́ dáadáa. Mo ti gun kẹ̀kẹ́ rí tó jẹ́ wípé mo ṣubú. Ṣùgbọ́n láti ìgbà náà tí mo ti ṣubú, mo máa ń gun kẹ̀kẹ́ lọ sí ibikíbi. Mi ò gun ṣe rìn àjò rí o. Ṣùgbọ́n káàgun láyìíká, káàgun ní inú ilé àbí ní ìta lọ sí ibi ilé àbí lọ sí ibi tí-- àbí lọ sí ibi iṣẹ́, mo máa ń gun kẹ̀kẹ́ dáadáa.

Rárá o, èmi kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ o, nítorí pé mí tiẹ́ ri èrò ìdákẹ́jẹ́ rí gan papà. Báwo ni àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́ ṣe máa ń rí? Mi ò mọ̀ bóyá màá ṣe ìwádìí nípa rẹ̀ lẹ́yìn òní, ṣùgbọ́n èmi kò mọ ẹ̀rọ ìdákẹ́jẹ́, mí sì kí ń lò ó.

Bẹ́ẹ̀ni, àwọn àlọ́ àpanlẹ̀rìn, ì maa ìpánilẹ́rìn púpọ̀ púpọ̀ tí mo bá sì ń wò imaa pamílẹ́rìn tí wá ti ń gbọ́n wọn, inú mi máa ń dùn, tí inú ẹ̀rín sì máa ń pa mí gidigidi ní ẹ̀rín àárín tàkìtì nígbà mìí.

Ó dùn òla rinrin pàápàá èyí tí mo lọ kẹ́yìn kódà inú àwọn ọkọ àti ìyàwó méjèèjì ní ṣe inú wọn dún sìkìn láyọ̀ wọn kún inú wọn dùn. Ìnu tèmi náà sì dùn fún àwọn ọkọ àti ìyàwó méjèèjì náà nítorí wípé ọjọ́ tí èèyàn bá ṣe ìgbéyàwó inú èèyàn máa, inú èèyàn máa ń dùn jù.

Àwọn ìgbà tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ó gún sí ọ̀nà mẹ́ta. Ní ìgbà mi, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́fa. Ní ìgbà mi, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ago méje. Ní ìgbà mi, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́jọ alẹ́. Sugbon tó bá ti kọjá ago mẹ́jọ alẹ́, èmi kì í jẹ oúnjẹ alẹ́ mọ́ nítorí pé mi ò fẹ́ràn kí èèyàn máa jẹ oúnjẹ ní alẹ́ kí ikùn kó má ba à wú gan jù.

Tí mo bá ti ń dúró de ǹkan báyẹn, ǹkan méjì ni mo máa ń ṣe. Mo máa ń ṣe sùúrù ní ọ̀pọ̀lọpọ̀, mo sì máa ń bẹ Ọlọ́run kí Ọlọ́run jẹ́ kí ǹkan tí mò ń dúró dè yẹn kí ó bọ́ sí tàbí kí ó dé ní ayọ̀. Nítorí wípé nígbà mìíràn tí ǹkan yẹn ò bá bọ́ sí, inú èèyàn o kì n dùn.

Èmi kò mọ ìgbà tí yóò dé o, ṣùgbọ́n mo mọ̀ pé nígbà tí ó bá dé, gbogbo wa ni a ó fi ojú wa rí i, tí a ó sì lọ wò ó àbí ti a ó lọ rí i. Ṣùgbọ́n èmi kò mọ ìgbà tí yóò dé nítorí wípé kò ń ṣe gbogbo èèyàn ni ó máa mọ ìgbà tí yóò dé.

Torí wípé mo máa ń fi ọkàn sí àwọn àdéhùn mi dáadáa. Nígbà mìíràn ewẹ̀wẹ̀ sírẹ̀, mo màá ń kọ àwọn àdéhùn yẹn. Tí mo bá ṣe, mo màá ń kọ sí ibì kan torí náà tí mo bá ti fẹ́ máa gbàgbé, mo máa ń lọ wo inú ìwé tí mo kọ ṣe nítorí wípé àdéhùn ó ṣe pàtàkì sí mi gan-an.

Láì mọye ìgbà ni mo ti, ni mi o ti, ni mi ò tí lo ẹ̀rọ ayárabíàṣá mi fún ọjọ́ kan lá, kó dà. Mo ti lò ó láì pẹ̀lú ọ̀sẹ̀ kan rí nítorí wípé mi ò ní, torí wípé mi ò ní, mi ò ní nígbà mí òun ló fà á torí jẹ́ pé mi ò lò ó ní àwọn ìgbà náà. Ṣùgbọ́n láti ìgbà tí mo bá ti ní bà yìí mi ò kín lè tó jẹ́ tìtẹ mi wà lọ́wọ́ mi gangan. Mi ò kín ń lò o, mo má ń, mi ò kín ń dúró láti mọ lò fún ọjọ́ kan. Ṣùgbọ́n bóyá tí ó bá bàjẹ́ àbí tí nǹkan bá ṣe mo le gbe jù sí bí kan kí n má lò o.

Àwọn iméemì ní pín sí oríṣi méjì. Ìkan wà tí à ń pè ní jí ímeèlì, ìkan sì wà tí à ń pè ní Yahoo ímeèlì Yahoo Mail ni wọ́n máa ń send, wọ́n máa ń fi mail ránṣẹ́ sí mi ní àráárọ̀. Tí Gmail síré, tí mo bá fẹ́ ṣe message sí àwọn èèyàn, òun ni mo máa ń fi, mo máa ń lo àwọn ìyẹn, mo sì máa ń wò láàárọ̀, lọ́sàn-án àti ní alé fún, ní, àn, láti fi wo bóyá àwọn èèyàn kan ti send email sí mi.

Rárá o, emi kìí ṣe ìsọdọ̀tun ọkàn, nítorí wípé mi ń tiẹ irú ìbéèrè yìí gan kò yé mi, pé kíni ṣe kíni jẹ́ ìsọdọ̀tun ọkàn, ṣe mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Rárá, bọ̀n tí ó bá jẹ́ pé ń ti ẹ́ gbà léró ni se mo máa ń tún ọkàn mi àbí n tí mo lérò máa ń tún ṣe bẹ́ẹ̀ ni mo máa ṣe é. Kí máa tún ọkàn mi, kí máa tún àwọn ẹni tí mo bá gbàlérò kí máa tún ṣe ní gbogbo ìgbà. Ní fún àpẹẹrẹ tí mo bá ti ṣàṣìṣe mo lè tún ọkàn mi ṣe láti jẹ́ wípé mo máa ri dájú pé n tí mo fẹ́ ṣe ó di ìmúṣe.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mímọ̀. Àwọn fáìlì mi kan wà tó jẹ́ wípé orí Íńtánẹ́ẹ̀tì ni mo máa ń fi ṣí, àwọn kan sì wà tó jẹ́ wípé inú ilé ni mo máa ń kó wọn sí. Tó dá sí wípé ẹnikẹ́ni kò le dé ibẹ̀ àfi èmi nìkan. Àwọn fáìlì mi ṣìré, àwọn tí ó bá ṣe pàtàkì jù lọ, àwọn ni mo máa ń tọ́jú jù dáadáa.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára yàtọ̀ nítorí pé WiFi Starlink òun ni èmi ń lò. Èmi kì í lò mi kin lo WiFi èmi, ṣùgbọ́n WiFi Starlink yìí ó ṣáré yàtọ̀, ó da, kì í sì lọ ní wèrè, kì í sì lọ. Ṣùgbọ́n tí a bá ti lo WiFi, WiFi Starlink yìí ó máa ń jẹ́ kí eré, ó máa ń jẹ́ kí ó yára dáadáa. Ni gbogbo iṣẹ́ tí mo bá sì ń ṣe leleyi, mo maa gbogbo àwọn iṣẹ́ yẹn ó máa ń tètè lọ kì í sì ìdádúró kankan níbi iṣẹ́ náà. Fún idi ẹ yìí, WiFi mi yára dáradára.

Béèni mo ma pá ohun ọ̀ṣọ́ sára dáadáa. Ní àìmọye ìgbà ní ojojúmo pàápàá mo ma pá ohun ọ̀ṣọ́ sára. Èmi kìí ṣe ẹni tí kò kìí ṣe ọ̀ṣọ́, mo máa ń ṣe ọ̀ṣọ́ sí ara mi. Kódà mo fẹ́ràn ẹni tí ó máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara pàápàá.

Mo máa ń sùn ní ọ̀sán, ko n ṣe gbogbo ìgbà ni mo máa ń sùn ṣá, mo máa ń sùn ní ọ̀sán ní ẹ̀ẹ̀kọ̀kan àbí to ba je wípé ara mi ò yá ń gbà mí, mo máa ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n láti ìgbà ọjọ́ tó ti pẹ́ díẹ̀ mi kì í ri orun ọ̀sán yẹn sùn mọ́ nítorí pé ó ti mọ́ mi lára kí ń máa má sùn kí ń máa lọ ibiṣẹ́. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ mi bí i ọjọ́, bí i ọjọ́ Sunday mi kì í, mo máa ń sùn ní ọ̀sán nígbà náà.

Ìrọ̀rí ẹyọ kan péré náà ni mo máa ń lò tí mo bá fẹ́ sùn. Tí mo bá jòkó nígbà mi, mo máa ń lo ìrọ̀rí ẹyọ kan. Mi kì í lò ju ẹyọ kan lọ. Kí ni mo fẹ́ máa fi ìrọ̀rí tó ju ẹyọ kan lọ ṣe? Nítorí pé láìṣẹ́ pé mon wá ń kan mi. Sugbon tí mo bá ti gbé ìrọ̀rí ẹyọ kan tí mo gbé sí orí, mo gbé e sí abẹ́ orí mi, mo sùn láńtè mi nìyẹn o.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. To bá jẹ́ nọ́mbà ọrílẹ̀ tí ẹ gbà lórí òní, nọ́mbà orílẹ̀-èdè ìlẹ̀ wa. Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà ọrílẹ̀. Kò sí ọmọ tí ó mọ gbé ní orílẹ̀-èdè tí ò ní ní nọ́mbà orílẹ̀. Gbogbo wa pátápátá la ní nọ́mbà orílẹ̀. Ọmọ tí ò bá ní nọ́mbà ọrílẹ̀ kì í ṣ'ọmọ orílẹ̀-èdè wa.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò náà ni tí a máa ń pè ní tọ́lẹ́tì àti ì ta máa ń pè ní WC. Ni WC yìí, òun ni gbogbo wa máa ń lò. Kò sẹ́ni tí ì lo WC ṣe iṣẹ́ ìgbọ̀nsẹ̀. Àwọn ẹlòmíì máa ń lo latrín ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti rí latrín yìí.

Bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ ni wípé, mo máa ń rí i dájú wípé gbogbo wa ojú kan náà ni a wà. Tábá ti di pé ojú kan náà ni a wà, àwa máa mú àwọn ìṣòro yẹn ní ẹyọ kọ̀ọ̀kan, a sì máa yanjú rẹ̀. A ò ní kúrò ní ojú ẹyọ kan tá bá ti rí yanjú. Ó di gbà tá bá rí ìṣòro kan yanjú kí a tó bọ́ sí mi.

Nígbà mìíràn, mo máa ń fi wákàtí mẹ́wàá ṣe iṣẹ́, nígbà mìíràn, mo máa ń lo wákàtí mẹ́fà, nígbà mìíràn, mo máa ń lo wákàtí méje ṣùgbọ́n eyi tí ó dára jù tí mo máa ń lò, òun ni mo máa ń ṣe wákàtí mẹ́wàá ní gbogbo ìgbà tí mo bá ń ṣiṣẹ́ ní ojoojúmọ́

Bẹ́ẹ̀ ni o, nítorí pé ẹni tí ó bá ti ń pa owó pamọ́, hmm ìya ó jẹ́. Tórí náà tí mo bá ti pa owó mi, mo máa ń paa mọ́. Ọjo tí m bá sì ti fẹ́ lò, mo máa lọ mú owó tí mo pa mọ́, n mú jáde, tí n ó tó rí mi láti tó paá mọ́

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Tí mo bá ti ṣe wàhálà púpọ̀ púpọ̀, bẹ́ẹ̀ ni orí máa ń fọ́ mi. Sugbọ́n ní gbogbo ìgbà tó rí bá ti ń fọ́ mi, tí mo bá ti rí pé orí ti ń fọ́ mi, ninu kí ń lọ sùn tàbí kí ń wá òògùn lò. Tí mo bá ti lo òògùn yìí tán, màá rí i dájú pé mo tun sùn. Nítorí pé wàhálà ló máa ń fa kí orí máa fọ́ mi láì mọ̀ iye ìgbà. Ṣùgbọ́n tí mo bá ti sùn báì, ni pé orí fífọ́ un yió lọ.

Èmi kì í ṣe ẹni tí ó ní agbára láti fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí wípé òṣìṣẹ́ lémi náà emi ṣi ko ni mo wà ní ààyè tí wọ́n fi owó kún owó àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n ọjọ̀ tí mo bá ní agbára láti máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, n máa ṣe nítorí wípé mo fẹ́ràn èní tó bá ń ṣe iṣẹ́ dáradára.

Rárá o, èmi kì í mu àwọn ẹ̀rọ ìlera o. Nítorí wípé àwọn ìlera tí à ń rí yẹn ó máa ń ní àwọn iń tí ó máa ń ṣe ní ara tí kì í dà yàtọ̀ sí. Bó ṣe máa ń jẹ́ pé wọ́n mú ẹ̀rọ ìlera lẹ́yìn kí n mu omi ní àsìkò, òun ni nǹkan tí mo máa ń mu.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn èèyàn, mo jẹ́ ẹnìkan tẹ́ pé mo máa ń ṣe ètò ǹkan, òun ló jásí wípé nígbà tí mo bá ń ṣe iṣẹ́, tí mo bá ti ṣètò bí ṣé ṣe iṣẹ́ mi, ìyí tí pa eré iṣẹ́ mi ní wákàtí mẹ́ta sí àsìkò tí iṣẹ́ máa ń parí. Nítorí tí èèyàn bá jẹ́ ẹni tí ò kí ń ṣe ètò ǹkan, gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe òun kò ní tètè jásí ìrorun. Ìgbà tí ẹ̀yán bá ti ṣètò ǹkan yẹn, gbogbo e òun ni yíò jásí irọrùn.

Rárá o, èmi kò mọ̀ bí a ti ń ka àwòrán ilé o. Nítorí wípé àwòrán ilé, kí ènìyàn tó lè mọ̀, èèyàn ó lọ kọ́ ọ ní ilé ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n èmi kò lọ ṣe irú nǹkan báyìí ní ilé ẹ̀kọ́, ìn sì fi ìgbà kan kọ́kọ́ rí rárá àti rárá. Fún ìdí èyí, èmi kò mọ̀ bí a ṣe ń ka àwòrán ilé rárá ni.

Rárá mi kò ní àgbàlá òjò, mi ní rárá àti rárá ni. Kódà àwon àgbàlá paapaa, ìní àgbàlá kankan gan-an, àgbàlá kẹ́, kò sí ohun tí wọn n fi àgbàlá ṣe. Ẹ̀mí tó jẹ́ wípé tí mo bá ti lo ibi isẹ́ láàárọ̀ kí n rọra pẹ́ wọ inú ilé mi, fun idi èyí, kò sí àgbàlá òjò nínú ilé mi.

Tí mo bá fẹ́ tọ́jú èékánná mi, mo man rí pé mò ń gé ẹ lọ́sọ̀ọ̀sẹ̀. Lẹ́yìn tí bá ti gé ẹ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tán, màá tún wá ri dájú wípé mo fọ̀ ọ́ dáadáa kí ó bá má jẹ pé àwọn ìdọ̀tí ó sa sí inú èékánná mi. Ṣùgbọ́n nítorí wípé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mò ma ń gé e, màá tún wá fọ̀ ọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, ní àìmọye ìgbà, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn lọ́pọ̀lọ́pọ̀ tó sì jẹ́ wípé àwọn ènìyàn mìíràn ṣìre wọ́n dúpẹ́. Àwọn ènìyàn mìíràn aláìmọ́rè ni wón jẹ́. Fuǹ di èyí, ó jásí wípé iṣẹ́ ọ̀fẹ́ láti máa ṣe ó ní ewu gan. Tí ènìyàn bá fẹ́ ṣiṣẹ́ ọ̀fẹ́, kí ènìyàn rí pé àwọn ènìyàn dáadáa, àwọn ènìyàn tí wọ́n máa ń mọ́rè. Ènìyàn bá ṣiṣẹ́ ọ̀fẹ́, kí ènìyàn má bá àwọn ènìyàn alábàámọ́rè jẹ́ tó jẹ́ wípé tí ènìyàn bá bá wọn ṣiṣẹ́ ọ̀fẹ́ tán, ibi ni wọ́n máa fi sún yẹn.

Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí wò, ṣùgbọ́n mi ò tíì rìnrìn àjò lọ sí ìlú tó yàtọ̀ sí orílẹ̀-èdè wa. Ríńká rìnrìn àjò láti ìlú kan lọ sí ìlú kan nínú orílẹ̀-èdè ilẹ̀ wa mo ti rìnrìn dáadáa. Kódà mo ti rìnrìn láti ìwọ̀-oòrùn lọ sí ìlà-oòrùn rí.

Mo máa ń ríi dájú wípé àwọn òṣìṣẹ́ wọn tètè dé ní àsìkò tí ó yẹ ki wọn wo iṣẹ́. Mo sì máa ń ríi dájú wípé àwọn òṣìṣẹ́ wọn dúró ní ibi iṣẹ́ wọn, ní àsìkò wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní àsìkò. Mo sì máa ń ríi dájú wípé àwọn òṣìṣẹ́ yìí wọ́n ń ṣe iṣẹ́, wọn ò máa tó ẹjọ́ tàbí kí wọ́n má tẹ ẹ̀rọ ayárabíàṣá wọn nígbà tí wọ́n bá wà ní ẹnu iṣẹ́

Mo fẹ́ràn láti máa wọ aṣọ bùbá àti ṣòkòtò. Nígbà mí e wẹ̀wẹ̀ síré, mo fẹ́ràn láti máa wọ ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò tí àwọn olóyìnbó máa ń wọ. Ẹ̀bùn aṣọ tí mo fẹ́ràn jù láti máa wọ ni bùbá àti ṣòkòtò àti àgbádá nígbà mìíràn.

Èso tí mo fẹ́ràn jù ni èso watermelon àti cucumber. Nígbà tó jẹ́ wípé mo tún fẹ́ràn èso apple, mo sì tún fẹ́ràn èso ọsàn, olómi, mo tún fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ ní jíjẹ. Àwọn èso tí mo fẹ́ràn jù láti máa jẹ àwọn ni mo kàálẹ̀ yìí.

Bẹ́ẹ̀ni, oríṣìíríṣìí fìlà ni mo máa ń wọ. Mo máa ń wọ fìlà tí àwọn alfa máa ń wọ. Mo máa ń wọ fìlà tí àwọn Yorùbá máa ń wọ. Mo tún máa ń wọ fìlà tí àwọn Hausa máa ń wọ. Mo tún máa ń wọ fìlà àwọn òyìnbó tí a ń pè ní face cap. Kò sí irú oríṣìíríṣìí fìlà tí mi ò kí ń wọ.

Mi ò fẹ́ràn láti máa wọ ago ọwọ́ ṣùgbọ́n mo ní ago ọwọ́ ẹyọ kan tí mo máa ń wọ. Tí mo máa ń wọ ago ọwọ́ yìí, ẹ̀ẹ̀kan kan ni, ẹ̀ẹ̀kan láàárẹ òní mo máa ń wọ ago ọwọ́. Nínú gbogbo ìgbà mi kì í wọ ago ọwọ́ ẹ̀ẹ̀kan ní, bóyá ẹ̀ẹ̀kan nínú oṣù mẹ́fà àbí ẹ̀ẹ̀kan nínú ọdún kan ni mo máa ń wọ ago.

Ní àṣálẹ́ tí mo bá ti dé ilé láti ibi iṣẹ́, òun ni mo máa ń fi ní àsìkò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Ẹ̀mi àti àwọn mọ̀lẹ́bí mi a jọ sọ̀rọ̀, a wò kí ni àwọn nǹkan tí a gbé ṣe ní ojúmọ́, a sì jọ sọ̀rọ̀, a jọ ṣàwàdà, a jọ dọ̀wẹ̀kẹ̀. Lẹ́yìn náà, ìgbà náà ni mo tútù máa ń ráyè láti máa ríbo ẹ̀rọ ayélujára mi àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń sì wo ohun tí ń ṣẹlẹ̀ ní inú ìlú.

Bí mo ṣe máa lo àkókò mí náà ni mo ṣe ṣàlàyé tán yìí. Àwọn àlàyé tí mo ṣe ni pé tí mo bá ti wà pẹ̀lú àwọn ẹbí mi, àjọ máa ṣe àwàdà tàbí ká jọ dọ́wẹ̀kẹ́. A sì tún máa ń gbèrò kí ni àwọn nǹkan tí a fẹ́ ṣe ní ọjọ́ iwájú, tí ọjọ́ ọ̀la wa ó fi dára. Tí a bá ti ṣe yìí tán, a tùjọ́ dámọ̀rán. Irú oúnjẹ wo lá fẹ́ jẹ. A tùjọ́ ṣeré pá ní ìgbà mìíràn.

Máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe mi ní, mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi ní, ní ìṣe tẹ̀lé-tẹ̀lé. Mo máa ń jẹ́ wípé tí mo bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà, mo ti máa ṣètò wọn ni pé èyí tí ó yára, èyí tí ó ṣe é ṣe jù, òun ni mo máa ń kọ́kọ́ ṣe títí tí èyí tí ó fi di pé èyí tó le, òun ni mo máa ṣe nígbẹ̀yìn.

Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ pẹ̀lú sùúrù. Tí èèyàn bá ti ní sùúrù, gbogbo nǹkan ni ó máa bọ́ sí ààyè rẹ̀. Nítorí wípé tí mo bá ti ṣe sùúrù yìí, màá le ri ibi tí àwọn ìṣòro yẹn, ibi tí wọ́n ń gbà wà. A sì mú ní ẹyọ kọ̀ọ̀kan ní àwọn ìṣòro yìí. A sì rí i dájú pé a yanjú ẹ̀ lẹyọ kọ̀ọ̀kan títí tí náà tí gbogbo àwọn ìṣòro yẹn ó fi tán.

Èmi kì ń wọ̀ ju aṣọ ìtẹ̀lẹ̀ lọ, mi kì ń, tí mà ti fẹ́ lọ sùn, aṣọ ìtẹ̀lẹ̀ wo ni mà máa ń wọ̀ sùn. Mi kì ń wọ̀ ju aṣọ ìtẹ̀lẹ̀ lọ nítorí wípé mi ò ní àwọn aṣọ mìíràn tí mo máa ń wọ̀, ṣùgbọ́n aṣọ ìtẹ̀lẹ̀ wo ran fún mi láti wọ̀ tí mo bá fẹ́ sùn.